Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín, nítorí pé ó moo ń mú inú mi dùn, ó sì máa ń moo ń mú inú ìyá mi dùn. Torí pé ìyá mi ni tí inú ìyá mi bá ti dùn, inú tèmi náà ti dùn. Ìyá mi ni ẹrú à mi. Àwọn àlọ́ apanilẹ́ẹ̀rín ó yẹ kí wọ́n máa kọ́ àwọn ọmọ ilé ìwé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan. Tí ilé mi bá ti wà ní títò, o má n jẹ́ kí inú mi dùn, ó sì má n jẹ́ kí n lè dájú kọ ǹkan. Ṣùgbọ́n tí yàrá mi kò bá ti wà ní títò kò ní jẹ́ kí inú mi dùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Yàárà mi lójojúmọ́ ni mo máa ń tún ṣe. Ọjọ́ tí ń bá ti tún yàrá mi ṣe kò ní jẹ́ kí inú mi dùn. Mi ò lè jẹ́ kí àlejò wá, mi ò lè, mi ò lè jẹ́ kí àlejò wọ inú ilé mi. Ṣùgbọ́n bí mo bá ti tún yàrá mi ṣe, àlejò gbudọ̀ wọ bẹ̀ tó bá tẹ̀lé mi dẹ́lé.

Uhm, bẹ́ẹ̀ni, nígbà min, mo máa ń pàdé àfojúsùn títa mi. Ṣùgbọ́n lọ́jọ́ mi ina, mo sì lè má pàdé àfojúsùn títa mi nítorí pé ọjọ́ gbogbo kọ́ ni, kọ́ ni Kérésìmesì.

Bẹ́ẹ̀ni, mọ́ lọ́kọ̀. Kódà gan, oṣù tó kọjá ni mo ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀. Ọkọ̀ olówó iyebíye tí mi ò lè dárúkọ rẹ̀ níbibàyí. Ọkọ̀ mi, ó gbayì làwùjọ torí pé ọkọ̀ oníyèní olówó iyebíye sì ni.

Ní òwúrọ̀, mo má ń jẹ oúnjẹ tó wúwo torí pé oúnjẹ òwúrọ̀ òwúrọ̀ pàtàkì gidi gan. Àwọn oúnjẹ bí ìrẹsì, ẹ̀bà, iṣu, ẹ̀bà, àmàlà, sẹ̀mọ́ ni màmá ń jẹ l'òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ ní ìgbà tí èmi bá fẹ́, ní nígbàkígbà tí mo bá ti fẹ́ jáde nílé, mo máa ń wọ ago ọwọ́ láti fi mọ ago ní, ní ibi tó bá jí, ní ibikíni tí mo bá wà. Ṣé ẹ̀yin mọ̀ pé ago ṣe pàtàkì gidi gan?

Mo máa ń rán àwọn èèyàn lọ́wọ́ pàtàkì jùlọ àwọn àgbàlagbà tí mo bá ti, ẹ, tí mo bá ti gbé ọjà dé láti oko, ẹ̀mí líle lọ bá wọn gbà, àmo gbé wọ́n sínú ilé fún wọn. Tí mo bá fẹ́ lọ ra ǹkan lọ́jà, mo lè gba ǹ-- mo lè gba báàgì wọn dání, mo le bá wọn fa báàgì wọn dání dé ọjà.

Oúnjẹ tè mi fẹ́ràn jù ná ni ìrẹsì. Mo lè jẹ lówurọ̀, mo lè jẹ lọ́sàn án, mo sì lè jẹ lálẹ́. Ìrẹsì ò kí ń sú mi torí pé èmi ó lò oúnjẹ méjì. Ìrẹsì yì na ni sáà, kò lorùn sá nù.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ ni ẹ̀rí tí wọn ń fún, mo lè fi han ìjọba, mo lè fi han ọlọ́pàá. To bá ti fẹ́ dìí wipé àwọn nnkan ti fẹ́ yíwọ, tí wọ́n bá ti fẹ́ mú mi, tí wọ́n bá ti fẹ́ mọ orúkọ mi àti orúkọ iṣẹ́ mi, èmi lè fi káàdì iṣẹ́ mi hàn wọ́n.

Ẹ̀mí ò tíì gùn ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n mo ní àbúrò tón ṣíṣẹ́ pẹ̀lú ọkọ̀ ojú omi. Àárọ̀, gbogbo àárọ̀, gbogbo ojo ojúmọ́ àárọ̀, ọ̀sán àti alẹ́, o lè wà lórí ọkọ̀ ojú omi torí pé ibẹ̀ lọ́ ti ń ṣíṣẹ́. Ṣùgbọ́n ẹ̀mi, ẹ̀mi ò lè, ẹ̀mi ò, ẹ̀mi ń bẹ̀rù omi.

Tẹ́ mi bá gba òṣìṣẹ́ tuntun sí inù ilé iṣẹ́ mi, ǹkan tí èmi máa ń wò ni ìwà àti òtítọ́. Ṣé ẹ̀yin mọ̀ wípé tí òṣìṣẹ́ bá ní wà, ó ṣe é ṣe kí ilé iṣẹ́ mi kó gbéra?

Bẹ́ẹ̀ni, mò ń fẹ́ wà ní òru, màá ń jí lóru láti ṣe àdúà, láti fi, láti fi kàwé, mo sì máa ń ṣiṣẹ́ nígbà mí lóru. So òru gangan ni màmá ń ti ń ṣiṣẹ́ jù. Mo máa ń fi ọ̀sán mi sùn, òru màmá fi ń ṣiṣẹ́.

Àgọ ní dédé agogo méjìlá ni èmi mi máa ń lọ sùn. Nígbà mi ò sì lè di aago méjì òru torí pé òru yẹn mo máa fi ń ṣiṣẹ́, a sì máa ń fi ń ṣáàdúrà.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú Mìíràn rí, láti ìpínlẹ̀ Ọ̀ṣun ní Nàìjíríà, mo sì lọ sí ìpínlẹ̀ Port Harcourt ní Nàìjíríà. Ìrìn àjò yẹn ó gùn gan, ṣùgbọ́n a ta ọ̀pẹ fún Ọlọ́run.

Eré ìdárayá tí èmi fẹ́ràn jù, òun náà ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Nítorí wípé àti kékeré ni àwọn òbí mi ti kọ́ mi láti fi ẹsẹ̀ gbá bọ́ọ̀lù. Nínú gbogbo eré ìdárayá, bọ́ọ̀lù àfẹsẹ̀gbá òun ni, mo n, olúwa lọkàn mi jù.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mí. Mo ti fi ṣe oge ní kámpọ̀sì rí ní ilé ìwé Ọbafẹ́mi Awólówọ̀ University. Mo ti lu etí mi láìmọye ìgbà.

Ìrọ̀rí méjì ni mà máa ń lò. Eyọ́ kan mo màá ń gbé sí ẹ̀gbeẹ́ mi, ikejì mo lè gbé sí orií mi. Torí wípé èmi fẹ́ràn kí n máa ń jarunpa. So n tu, ǹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yen kò ní jẹ́ kí n jábọ́ látorií bẹ́ẹ̀dì tí mo bá ń jarunpa.

Tí mo bá ti fẹ́ rìnrìn àjò, màá ra báàgì tí àwọn Nigerian ń pè ní Ghana must go. Inú báàgì yẹn ni màá kó gbogbo àwọn aṣọ mi sí, àti bàtà àti fìlà, gbogbo tó bá ti mo bá ní tí mo bá fẹ́ kó lọ, màá kó gbogbo ẹ́ sínú báàgì yẹn. Báàgì ọyọ́ kan náà sì ni màá gbé, màá gbé rìnrìn àjò. Mò, mi ò kí ń fẹ́ gbé báàgì méjì àbí mẹ́tà lọ. Báàgì kan ṣoṣo náà ni mò ń gbé rìnrìn àjò.

Bẹ́ẹ̀ni, mo maa ń wọ aṣọ àkayòrí lọ sí ibi iṣẹ́, torí pé iṣẹ́ wa ibi tí àwa ò lè múra kíra lọ ni. A gbọ́dọ̀ múra bí ọmọlúwàbí lọ. Ìdí nìyí ti mò fi ń wọ aṣọ àkayòrí lọ sí ibi iṣẹ́ mi.

Nǹkan témi máa n ṣe láti tayọ síra sí àwọn alábàáṣiṣẹ́ mi ni wípé èmi máa ń lọ síbi iṣẹ́ déédéé, mo sì máa ń ṣe àwọn iṣẹ́ mi déédéé. Mi ò kín fẹ́ jẹ́ kí ọ̀gá sọ fún mi ní nǹkan tí màá ṣe kí n tó ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè torí pé ẹ̀ṣẹ̀ mi kò fi bẹ́ẹ̀ le láti fi gun staircase. Nítorí, nítorí ìdí èyí ni èmi máa ń fi ń lo ẹ̀rọ, ẹ̀rọ ìgbésókè níbikíbi tó bá wà.

Ìjẹta ni mo kẹ́yìn lọ sí ibi orin. Ìjẹta jẹ́ ọjọ́ Kérésìmesì. Olórin tí èmi sì fẹ́ràn jùlọ ó sì wá sí ẹ̀gbẹ́ ibi tí mò ń gbé, ó sì wá kọrin fún wa. Ẹ̀mí náà sì lọ síbẹ̀ pẹ̀lú inú dídùn, wọ́n sì lọ jó. Mọ́ jó inú mi dùn, ara mi yá torí pé èmi fẹ́ràn orin rẹ̀

Lójoojúmọ́ mo lè mu bí abọ́ omi méjì àbí mẹ́ta. Omi dára ní ara mi púpọ̀ gan, ìgbá mi ó sì lè tó mẹ́rin.